Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi torí pé ìgbà mi, ìgbà tí wọ́n bá fẹ́ wà mí, ìgbà yẹn ni mo máa ń boyá, ìgbà yẹn ni mo fẹ́ jẹun àbí ìgbà yẹn ni mo ò ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. Ó dẹ̀ wá jẹ́ pé wọ́n wá súnmọ́ mi dáadáa, màá wá ní òdà. Ẹ já lọ jẹ oúnjẹ ọ̀sán pọ̀. Tí a bá lọ jẹ oúnjẹ ọ̀sán, ìyẹn máa jẹ́ kí a súnmọ́ra dáadáa, ká lè sọ̀rọ̀ dáadáa, ká lè mọ ara wa sí dáadáa.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bọ ṣe máa ń dá ọkọ̀ dúró. À, ìgbà mí tí mi ò bá gbé ọkọ̀ mi jáde, tí bá fẹ́ wa dá ọkọ̀ dúró, a tí mi ò dẹ̀ fẹ́ pẹ lọ ibi iṣẹ́, màá dá ọkọ̀ dúró. Kò sí wà, gbogbo èyan ló mọ ọkọ̀ dá dúró torí boya torí pé wọ́n ti sí ní ibi tí ńǹkan tí ń ṣẹlẹ̀. Toba yẹ pe wọ́n, wọ́n wà ní, wọ́n wà ní irú ibi tí ó ha pé wọ́n nílò láti tètè dé ibi, dé bẹ́ẹ̀, kò ní, kò ní jẹ́ wàhálà fún mi.

Tí n bá fẹ́ lọ ibi iṣẹ́, ìgbà mí mo máa ń lo, mo máa ń lọ wọ̀ ní ibi tó àwọn ọkọ̀ máa ń wà. Ìgbà mí máa dẹ̀ lo ọkọ̀ ara mi, ìgbà mí mo máa ń rí èèyàn tó máa gbé mi lọ sí ibi iṣẹ́. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń rí yàn. Ìgbà mí tí n bá rí yàn, ó máa gbé mi, ìgbà mí tí èmi bá rí yàn, máa lọ wọ ọkọ̀ ní òpópónà, ibi tó ti máa ń wọ ọkọ̀

Office mi máa ń ṣí ní ago mẹ- mẹ́jọ láàárọ̀. Àmọ́ nígbà mí tí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ bá wà, àwọn mi máa dé ní ago mẹ́- ago mẹ́jọ, en kọjá ìṣẹ́jú díẹ̀. Àwọn mi máa dé ní ago mẹ́jọ kọjá ìṣẹ́jú bí ago méje àbò. Ìgbà mí àwọn mi tó máa dé ní ago, ago mẹ́sàn-án kù ìṣẹ́jú díẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bó ṣe ń ṣe ìrànwọ́ àkókò, mo mọ bó ṣe ń ṣe ìrànwọ́ ìkókó, mo mọ bó ṣe ń ṣe ìrànwọ́ àgbàlagbà, mo mọ bó ṣe ń ṣe ìrànwọ́ ọmọdé àti, ṣé ṣé bí mo mọ bó ṣe máa ń ṣe ìrànwọ́ àwọn èèyàn lóríṣiríṣi, lóríṣiríṣi.

Lóríle èdè wa, èdè náà ọkàn àti sùúrù ni o. Ìgbà mí ò láwọn mín tó jẹ́ pé wọ́n ma máa ṣeré tá bá ní ìdènà ọkọ̀. Ìgbà mí, àwọn imín tá bá ní ìdènà ọkọ̀, wọ́n ma ma sùn. Kò sí ń kan kò sí n kankan tí èèyàn ò lè o ṣe tó ní inú sunkéré fàkéré ọkọ̀.

Mo fẹ́, mo fẹ́ràn ọjọ́ ìparí ọ̀sẹ̀, mo fẹ́ràn ìparí ọ̀sẹ̀ bóyá ọjọ́ ìsinmi, torí tí mo bá ti dé láti ilé ìjọsìn báyìí máa ń kọ́kọ́ sùn, tí bá ti sùn, tí bá ti sùn báyìí.

A! Mo máa ń mu ọ torí iṣẹ́ mi gan-an. Mo-- Ó nílò agbára. Só tí mo bá mú àwọn kiní yẹn, o máa ma rẹ̀ mí, o máa ma rẹ̀ mí. Sé wo? Àmọ́ tí mo bá mú àwọn kiní tó máa jẹ́ ká ra mi lé, tó máa jẹ́ kí n lágbára. Mhmm.

Ah! Tí mi ò bá, tí èyí tí mo ń lò tí kò bá ti bàjẹ́ àbí tí mí tó, àfi, àfi tó bá jẹ́ pé owó kọ́ ló wà, mi tó pé ah! Mo wá ní, à kí ni mo fẹ́ fi owó yìí ṣe, ẹ̀hen. Ìgbà yẹn màá ṣẹ̀sẹ̀ wá ní pé, ok jẹ́ kí n lọ ra ayárà bí àṣá tuntun. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí kò bá ti bàjẹ́ àbí tí kò bá ti ní ǹkan tó ń ṣe, mi ò ní, ní ìrárí rẹ̀

Mi ò kì í fọ ẹyin lójoójúmọ́ o. Ìgbà mí, mo sì máa ń fọ lójoójúmọ́. Bi oní báì, mo fọ ẹyin mẹ́fà torí pé mo ṣe iṣu, mo dẹ̀ nílò ẹyin, ìyẹn ni mo fi fọ ẹyin. Bí èèyàn bá jẹ́ ọjọ́ mi tẹ́ pé mi ò tẹ́lẹ̀ ní fọ ẹyin kankan, mi ní tẹ ẹyin kankan, màá kàn wá nu. Ó ṣe eré nìyẹn, kì í ṣe gbogbo ọjọ́ lọdún.

Wọ́n bí mi ní ọjọ́ kẹrindínlógún oṣù kẹsàn án ọdún 2001. Ọjọ́ ton bí mi ni yẹ́, wọ́n dẹ̀ bi mí ní. Ọjọ isínmi ní ìrọ̀lẹ́, ìgbà yẹ nó bí mi. Nínú ọdún yìí, mo máa pé ọmọ ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n.

Ti mo bá ń dúró dè ńǹkan, nígbà mí, mo máa ma gbàdúrà sọ lọ́run pé Ọlọ́run jọ́, jẹ́ kó tètè dé. Ìgbà mí, mo máa ma sunkún. Ìgbà mí, màá ma kanra, màá ma pariwo. Ṣùgbọ́n ìgbà mí, mo kàn máa ń gbàdúrà sọ lọ́run pé Ọlọ́run ṣàánú mi. Má jè kí ó jẹ́ pé nǹkan ẹ̀rí mi máa tu ṣàgbà mí, Ọlọ́run ṣàánú mi.

Bẹ́ẹ̀ni mo máa ń pa amọ̀, à, ǹkan tí a bá fi pamọ́ ló máa ń níyì, mi ò de fẹ́ kí ǹkan kan bàjẹ́ bí omi. Nkan kan sa, ki nkan kan sha maa ba je. Torí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń fi pamọ́ dáadáa, mo máa ń tọ́jú rẹ̀, mi ò kí ń fẹ́ kí ǹkan kan lọ ṣe kó wá lọ jẹ́ pé ó tún máa bàjẹ́. Ti bá fi pamọ́ dáadáa, ǹkan kan ò ní bàjẹ́, kò ní dàbí pé èeyàn tún dé epo ṣe àbí èeyàn do omi ṣe àbí èeyàn dà nǹkan sí i tó máa fi bàjẹ́.

Rárá o, èmi ò ní àìsàn ikorira kankan, sòún jẹ kankan. Kò sí oúnjẹ tí mi ò kí ń jẹ, oúnjẹ tí mo mọ̀ pé mi ò fẹ́ràn ni ẹ̀kọ. Mo ò níìfẹ̀ sí ẹ̀kọ kankan rárá, rárá, mo níìfẹ̀ sí ẹ̀kọ. Ó dẹ́ láwọn oúnjẹ àwọn èdè òmíràn tí mi ò tíì jẹ rí, so mi ò mọ̀ bóyá ó máa fún mi ní àìsàn kankan àbí mo máa korira rẹ̀. Ṣùgbọ́n má jẹ wọ́n lọ́jọ́ kan tí ma fi mọ̀ bóyá ó.

Mo lọ sí ilé ìkàwé ní ọ̀sẹ̀ tó kọjá torí mo ní ìdánwò ní ilé ìwé mi. Bẹ́ẹ̀, mo wá lọ sí ilé ìkàwé láti lọ kàwé. Kí n ba lè, n ba lè borí, n ba lè gbé gbá oróké.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, ṣùgbọ́n ní orílẹ̀èdè wa ni, mi ò tí ì kúrò ní orílẹ̀èdè wa rí. Mo sì wò pé màá kúrò ní orílẹ̀èdè wa lọ́jọ́ kan. Ṣùgbọ́n ní báyìí, báyìí mi ò tí ì kúrò ní orílẹ̀èdè wa, mo ti lọ sí ìlú mìíràn bí i mẹ́rin àbí márùn ún.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ́. Ṣùgbọ́n kèsẹ̀ gbogbo gbà ni mo máa ń wẹ̀ àfi tí mo bá lọ sí ilé ìjọsìn àbí tí mo bá lọ sí ibi tó ẹ́ pé mo nílò láti bo orí mi. Ìgbà yẹn ni mo máa ń lo aṣọ wíwé mi. Ṣùgbọ́n mo ní aṣọ wíwé dáadáa, kò fi bẹ́ẹ̀ pọ̀ àmọ́ mo ní.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ broadcast. Ó dẹ ní àwọn mi hin tí mo máa ń gbọ́. Oríṣìíríṣìí, mo máa ń gbọ́ lórí oúnjẹ, mo máa ń gbọ́ lórí ìlera ara wa, mo máa ń gbọ́ lórí iṣẹ́, lórí ilé ìwé, oríṣìíríṣìí àmọ mo máa ń gbọ́. Ẹ mọ̀ pé ó ní oríṣìíríṣìí kì í ṣe broadcast eyokan ni a ní. So oríṣìíríṣìí ni mo máa ń gbọ́ kì í ṣe pé oríṣìí kan ni mo máa ń gbọ́.

Bẹ́ẹ̀ni mo ti léyàn kuro ní ibiṣẹ́ rí oo. Àwọn èèyàn tó ẹ pé ọpọ́nù wọn ò níṣẹ́ ṣe, àwọn òníhìnú, ẹ bá fún wọn níṣẹ́ bá, wọn máa ma fòkere, wọn máa ma súnkẹrẹ ni. Mo ti léyàn torí kò mọ iṣẹ́ ṣe, ó tún wá lẹ, ó tún wá kò ní ìwà tó da, ó tún ní ìgbéraga mọ́, ko lówó ó tún ń gbéra ga.

Mo mọ bi a ti ń wẹ̀ o, mo fẹ́ràn kí n máa wẹ̀ dáadáa. Eh, tó bá wà lọ já sí ìgbà tí oru wà, mo fẹ́ràn kí n máa wẹ̀ dáadáa torí mo fẹ́ràn omi. Ìgbà mí kan ó ti máa ń fa fìkìfìkì fún mi ṣùgbọ́n, a ti máa wẹ̀. Mo fẹ́ràn kí n máa wẹ̀, máa fọ ojú mi. Èmi ti lọ ọṣẹ tí mo máa fi fọ ojú lọ́tọ̀. Mo ní ọṣẹ tí mo fi máa wẹ̀ lọ́tọ̀.

Àwọn alábàáṣiṣẹ́ mi ope oríṣiríṣi. Àwọn min, mo máa ń bá wọn, mo máa ń bá wọn ṣe aṣepọ̀ bí ọ̀rẹ́. Àwọn mi bí alábàáṣiṣẹ́ nìkan. Àwọn min mio ti ẹ kí ń má ba à wọn sọ̀rọ̀. Àwọn mi bí àlejò. Oni kalùkù lo ní bi mo ṣe máa ń wù wá si, kii ṣẹ́ pé mò ń wù wá si gbogbo wọn ní ẹkan náà.

Mo fẹ́ràn kí màá ya àwòrán dáadáa. Mo fẹ́ràn rẹ̀ torí pé àwòrán tí ẹ̀yin bá lọ, àbí tí ẹ̀yin bá kúrò níbi kan, àwòrán ló máa fi máa rántí ẹni náà pé "à, ẹni yìí wà íbí ó". Àmọ́ tí mi ò bá kí ń yà àwòrán, báwo lọ ṣe máa rántí mi? Báwo lọ ṣe máa mọ̀ pé à, mo ti wà níbí rí àbí mo ti ṣí ẹ́ níbi rí àbí mo ti dé bí rí?

Uhm, mo máa ń ṣe yoga, ṣùgbọ́n kò sí gbogbo ìgbà bí ẹ̀ẹ̀kan ní ọjọ́ kó ti pẹ́ kí ó tó pé màá kọ́ ìdílé máa ṣe yoga báhun. Mi ò kí ń máa ń ṣe dáadáa torí pé kí n tó, kí n tó lọ ibiṣẹ́, kí n tó dé, kí n tó sùn, kí n tó dáná lọ́jọ́ kejì, kí n tó lọ, kí n tó bọ̀, máa ti rẹ̀mi, èmi gan ń yoga ara mi.

Mo máa ń ra nǹkan ní ọjà, mo máa n ra ní ìgbà mí mọ̀ mon, àwọn èèyàn tó máa ń tà á ní orí kinni, màá ni pé màá wá rà, wọ́n máa wa gbe walé. Torí mo iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi, ju kí n báwon ṣe, ki n báwon wá, ki n máa lọ sojà Kirì.

Rárá o, èmi ò tìẹ fẹ́ràn láti máa lo oògùn. Tí n bá mú oògùn bóyá o ti rẹ́ mi, bóyá àìsàn yẹn ti wọ mí lára dáadáa, igba yẹn màá ṣẹ̀ṣẹ̀ lo oògùn. Ṣùgbọ́n tí ó bá ti wọ mí lára àbí tí ó bá rẹ́ mi, mi ò kí n máa ń lo oògùn. Ṣùgbọ́n mo lo oògùn lónìí torí orí ń fọ́ mi. Mi ò mọ̀ bó ṣe ń ṣe mí. Ó dà pé àtẹ̀gùn tó fẹ́ sí mi lóru yẹn, bóyá ó ti pọ̀jù lára mi ìn tí ẹ mọ̀. Ǹkan tó fa oògùn tí mo máa lò lọ̀sán torí mo ní iṣẹ́ púpọ̀ láti ṣe lóṣù yìí. KOlóhun kó ṣàánú mi.

Bẹ́ẹ̀ni ojú mi dára gan-an, ṣùgbọ́n nígbà kan tí mo máa ń rò pé ojú mi ò dára pé, pé mi o, mi o rẹwà. Ṣùgbọ́n bí o ṣe wá ń dàgbà sí, mo ní pé ẹwà kò yẹ kí èèyàn máa sọ fún mi bóyá mo rẹwà àbí mi ò rẹwà. Ẹbí rẹ ìbò bóyá mo rẹwà àbí mi rẹwà.

Ah-ah! Tí bá wù mí yọ àwọn alaba sise mi. Àkọ́kọ́, mà á kọ́kọ́ wo bó ṣe kàwe sí, tó bá jé pé ẹni tí mò ń wá, tó bá jé pé ilé-ẹ̀kọ́ gíga nìkan mo fẹ́, mà á kọ́kọ́ wo ìyẹn ná. Mà á tún wá wo bó ṣe máa ń sọ̀rọ̀ sí, bó ṣe gbéra wọn, bó ṣe máa ń wúwa sí, mà á wo ìyẹn ná. Mà á wo bó ṣe ń ṣe-- kì í ṣe pé mà á kọ̀ mú ẹni kankan bẹ́ẹ̀. Bó ṣe ń ṣe, bó ṣe múra, gbogbo ǹkankan tó kọ sí inu ìmáwọ̀ wọn.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi, ATM mi wá ń bẹ. Ìgbà mí mo máa ń kó kinni tó fi ń kó irun, màá fi sínu rẹ̀. Màá mú kọ́kọ́rọ́ ilé mi, màá fi sínú rẹ̀. Kíni, kò sí ǹkan tí mo ì tí mo máa sì. Màá mú àwọn ìwé pélébé kélébé kó má di pé màá dé ibi kan tí mo wà nílò rẹ̀, màá máa wà. Màá dẹ̀ mú ǹkan tí mo.

Ah! Mo ń gbé pẹ̀lú àwọn òbí mi, so ìgbà mí àwọn nǹkan tí mo nílò wọn máa ń pèsè rẹ̀. Ìgbà mí máa sì ń rà torí mo ń ṣiṣẹ́ tí máa ti lówó ẹ̀ máa rà, ìgbà mí máa rà nǹkan gan sí ilé pé ah! Kíå máa lọ rà ǹkan sílé, ká má lọ dán ọmọ burúkú, ẹbí ká má lọ ṣe bíi ọmọ kíni, ọmọ ẹ̀ bú ṣá, so.

Ah! Mo ti ṣe ise ọ̀fẹ́ rí o. Mo ti ṣe Ṣọ́ọ̀ṣì ọ̀fẹ́ rí. Ah! Nígbà kan gan to je wipé, gbogbo iṣe tí mo n ṣe ise ọ̀fẹ́ ni pé màá lọ, màá bọ̀ ni, mii gbowó. Àmọ́ mo sì n ṣíse ọ̀fẹ́ gan, mó sì n ṣíse ọ̀fẹ́, Ọlọ́run ni óun sọ wá, Ọlọ́run ni óun pèsè fún mi.

Mo fẹ́ràn ọjọ́ ìsinmi dáadáa torí máa fi yẹ sun, máa fi, máa fi ráyè ara mi, máa fi gbáradì fún ọ̀sẹ̀ tó ń bọ̀. Ṣùgbọ́n ò, kì í ṣe gbogbo ọjọ́ ìsinmi mo máa ń sinmi. Àwọn ọjọ́ ìsinmi míì mo máa ń, mo máa ń jáde kí ni lọ ibi iṣẹ́ àbí kí n lọ kí àwọn ọ̀rẹ́ mi. Àmọ́ mo fẹ́ràn ọjọ́ ìsinmi dáadáa gidi.

Kii ṣe gbogbo ìgbà, ó ní ìgbà kan ta ṣe gbé jádé, lẹ́pà á san owó gbogbo wa níbi ṣe á wa jáde. Kii ṣe gbogbo ìgbà, hmm, kii ṣe gbogbo ìgbà. Ìgbà mìí, a ti gbéra wa jáde ka lọ sí ibi tọ́sí tà wọ́n eeyan tí máa ń gbádùn ara wọn, ka lọ gbádùn ara wa, ka lọ jẹun. Sùgbọ́n a máa dáwó, kì í ṣe pé èèyàn kan ló máa gbé gbogbo bùkátà yẹn. A máa dáwó.

Mo fẹ́ran oúnjẹ tó dáa, tó dùn, tó jiná dáadáa, tó láta. Mo fẹ́ran omi, mi o fi bẹẹ. Mi ò fi bẹ́ẹ̀, haa fẹ́ran an àwọn tó máa ń dùn mi, àwọn olómi tó máa ń dùn mi. Ṣùgbọ́n omi, mo fẹ́ran omi, mo féràn omi.

Idari awọn oṣiṣẹ mii oyatọ si ra. Bí mo ṣe máa ń darí eleyìí, ó yàtọ̀ sí bí mo ṣe máa ń darí eléyìí. Nítorí àwọn ími wọ́n, wọ́n, wọ́n máa ń tèté mọṣẹ́. Àwọn imí dẹ rẹ o máa ń pẹ́ ki wọn tó mọṣẹ́. Ìyẹn ló wá jẹ́ kó yàtọ̀. Àwọn imí mo kò lè sọ fún wọn, mo lè fún wọn ni pé ó dáa ẹ lọ ṣe eléyìí. Ṣùgbọ́n àwọn imì mi lè sọ fún wọn bẹ́ẹ̀. Máa dúró tí wọn ni àbí máa fi èèyàn tí wọn kọ́ lọ ṣe.

Ó pẹ́ oo, torí mi ò ti ẹ̀ r'áyè, mo máa ń gbé oúnjẹ wá láti ilé, mo máa dáná láàárọ̀ kí n tó lọ ibi iṣẹ́, òun yẹn mo máa ń ṣe. Kí n tó lọ ibi iṣẹ́ máa, máa dáná, máa ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe. Mí mí ti è kí ń r'áyè àti máa jáde àbí kí n lọ sí ilé oúnjẹ kankan. Kí ó, ó ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ. Ah! Mọ̀ ọ́n rántí ìgbà tí mo wà ní ilé ìwé, mo lọ sí ilé oúnjẹ lóòótọ́ mi. È tí tó bí ọ̀sẹ̀ bi mẹ́ta sẹ́yìn.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí Àgọ́ òun, ṣùgbọ́n torí iṣẹ́ mi kì í ṣe gbogbo ìgbà. Mo ti lọ níbí eekan àbí ẹ́ẹ̀meji, kì í ṣe pé gbogbo ìgbà ni mò ń lọ. Tí mo ti lọ sí Àgọ́ òun, mo ti lọ Dada but láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, mo ò ráyè.

Mo fẹ́ràn méjèèjì, ṣùgbọ́n mo fẹ́ràn kí máa mu coffee mi ni boya tí mo bá fẹ́ ṣiṣẹ́ àbí tí mo bá fẹ́ ká àbí tí mo bá fẹ́ sùn. Ṣùgbọ́n mo fẹ́ràn tíì gan torí àwọn èròjà tó wà nínú rẹ̀ ó máa ń jẹ́ kó wù mí ní gbogbo ìgbà. Mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Mo mọ̀ bí a ti ń se ìrẹsì dáadáa, mo mọ bí a ti ń se spaghetti, mo mọ bí a ti ń se iṣu, àwọn òkèlè náà mo mọ bá a ṣe ń ro èyí tí mi èyí tí miì mọ̀ nìkan ni poundo. Mo mọ àmàlà á rò, mo mọ lááfún rò, mo mọ sẹ̀mó rò, mo mọ túwó gan ń rò, ṣùgbọ́n poundo, starch mi ò mọ àwọn yẹn rò. Mo dẹ̀ mọ àwọn ọbẹ̀ ẹ sè, àwọn ọbẹ̀ Yorùbá mo mọ̀ wọ́n sè.